Rárá o, rárá o, mi ò kí ń fi owó pamọ́, mi ò dẹ́ ń pa owó pamọ́. Ìdí ẹ́yì ni pé gbogbo owó tó bá wà lọ́wọ́ mi máa ń fi sínú wọ́lẹ́tì mi ni. So ninú wọ́lẹ́tì mi, orí tébùù mo máa ń fi síbẹ̀. Bi n bá ti fi síbẹ̀, tí ìyàwó mi bá fẹ́ jáde tó bá need ówó, a kan lọ síbẹ̀ a lọ mu, kò ti ẹ́ ni láti béèrè lọ́wọ́ mi. Tẹ́mi náà bá need ówó, màá mu, màá dẹ́ lọ, Mi o ní láti, lati béèrè lọwọ́ anybody. Mi ò kí ń fi owó pamọ́. Tí n bá fowó pamọ́, account mi gan tí owó bá wà ń bẹ, ìyàwó mi ní access síi, ọmọ ẹ́ ẹ emí náà ní access síi, so ẹ́mi ò ń fowó pamọ́, mi ń jẹ́ kó owó wà láàrin èmi àti ìyàwó mi. Nítorí pé tí bá fẹ́ ẹ ṣi n fowó pamọ́, wàhálà ni. Tí ìwà ẹni tí ìwà aya rẹ̀ àbí ẹni tí ó bá ń ba gbé ò da, wọn máa ń sábà fi owó pamọ́. Tí ìwà ẹni tí mo bá ba gbé, tí ń ba ba gbé da, mi ò ní ìdí láti fi owó pamọ́ rárá.

Tí àsìkò òjò bá bẹ̀rẹ̀, nǹkan tí màá n ṣe ni pé mo máa n dúró sí ibi tí òjò oni ti pa mi. Torí pé tó jù bá pa mí, ó máa ba fóònù ọwọ́ mi jẹ, ó máa ba gbogbo ohun kan tí mo mú lọ́wọ́. So tó bá di àsìkò òjò tí ì bá ti lè ní umbrella lọ́wọ́ àbí nǹkan tí màá fi borí, màá dúró sílé mi ni, mi ò ń jáde àsìkò òjò. Ilé mo máa ń wà àfi ti bá wà níta, mo mọ̀ pé mo wà níta ṣùgbọ́n mi ò kí n fi òjò ṣeré àbí kí n máa wẹ ninú òjò kí ma ṣeré pá nínú òjò. Ìgbà tí mo kéré, mo rántí pé àgbà mi ó kéré dáadáa, mo máa ń ṣeré nínú òjò tẹ́gbọn, mo máa ń ṣeré pá, màá tún máa ṣeré pá órisirisi bí i car race, órisirisi nínú omi, nínú omi àgbàlá nínú omi òjò. Ìgbà moti dá gbà yìí mio kí n fi omi òjò ṣeré.

Mo ṣèṣè ń bọ̀ láti ọjà léèní náà ni. Tó ri pé mo lọ sí ilé ìjọsìn. E níì, mo dé ọjà. Ìgbà tí mo lọ sí ọjà léèní, mo lọ ra ẹja, mo jẹ lọ ra dòdò, ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Yeah, mo lọ ra ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tí a fẹ́ fi jẹ oúnjẹ ní ọ̀sán yìí. Bẹ́ẹ̀ ni, máa ń lọ sí ọjà dáadáa nítorí pé ìkọ̀ọ̀kan mo máa ń lọ sí ọjà. Máa lọ ra nǹkan pọ́n, nǹkan pọ́n méjì, pọ́n mẹ́ta ọ̀ àpò kan. Àn jẹ àpò márùn ún ni mo ti ra ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tí mo rà. Then àpò méjì àti abọ̀ ni mo ra ẹja tí mo rà léni. So a máa ń lọ sí ọjà dáadáa láti lọ ra nǹkan oúnjẹ, or nǹkan ibi iṣẹ́. A máa ń lọ sí ọjà dáadáa torí ọ̀nà ọjà wa ò jìn sí ibi tí mò ń gbé. Kò jìn rárá.

Ìgbéyewó iṣẹ́ tí mo ṣe kẹ́yìn, iṣẹ́ yẹn ó dàbí pé mo lọ fún interview, so wọ́n wá nbèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi. Ọ̀rọ̀ tó ń bèrè lọ́wọ́ mi wà lórisirisi. Mo dẹ̀ tun wá, ẹ́, mo ti wá, mo sẹ́ wá ko firi ọ̀rọ̀ kan pé tí eyan bá lọ ṣe ìgbéyẹ́wó iṣẹ́, àwọn iṣẹ́, àwọn ọ̀rọ̀ tó ń bèrè lọ́wọ́ wa kò wúlò fún iṣẹ́ ta fẹ́ ṣe. Ó ti pọ̀ ju lọ́dọ̀ wọn. Bí kan máa bere, kan máa wiru, kan máa firú wé irú, bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹ̀ ṣe rí. Kan máa bere pé kí ni orúkọ ìjọba Nàìjíríà? Kí ló kọ ẹni gbáyẹ̀? Kí ló kọ ẹni báyìí? Ṣùgbọ́n lóòótọ́ lóòótọ́ kí lá fẹ́ forúkọ wọn ṣe nídi iṣẹ́ ta fẹ́ ṣe kò kan iṣẹ́. Ǹkan tí ó kan iṣẹ́ nọ ń bèrè lọ́wọ́ wa. Ǹkan tí ó kan, ẹ́, agbára iṣẹ́ yẹn nọ ń bèrè lọ́wọ́ wa. So nkan tí mo ma n sábà rí lọ́nà wàhálà niwajú àwọn tó máa ń ṣe ìgbéyẹ́wó iṣẹ́ nìyẹn. Wọ́n máa ń bèrè ǹkan tí ó kan iṣẹ́. Èmi ò wá mọ̀ dí. Èmi o mọ ẹ́ni tó fùn wfọ́n lófin láti máa bèrè bẹ́yẹn. Ìgbà mí wà wọ́n máa ń fi tara wọn bọ́ tón máa ń gba bèrè, ẹ́, question tó jẹ́ pé àwọn nìkan ni ó kan, kò kan ayé, kò kan iṣẹ́. So irú nǹkan bẹ́yẹ̀ gan ounjẹ́ kí ó ti ti àwọn èèyàn tó mọ iṣẹ́ síta láti gba àwọn tí ò mọ iṣẹ́ se wọlé. Irú nǹkan bẹ́ẹ̀ yẹ ti pọ̀ ju nínú èdè wa yìí.

Tí mo ṣe má ń ṣètò àwọn ìsọ̀rọ̀ láàárín ọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ mi ni pé, tí wàhálà bá ti wá lẹ̀, màá kọ́kọ́ jẹ́ kí awon méjèèjì kóko farabalẹ̀, torí pé tí won bá farabalẹ̀, ó lè di ijá lẹ̀. Tọ bá ti wá farabalẹ̀, màá bá pé awon méjì lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́gbẹ̀ẹ́ kan. A máa jọ sọ̀rọ̀ pé kí ló ṣẹlẹ̀, tọ bá ti sọ nkan tó ṣẹlẹ̀, màá fún alákọ̀ọ́kọ́ àti fún ẹlẹ́kẹ́jì. A máa ko awon méjì papọ̀, má jẹ́ pẹ́ awon èyàn tó máa tú wà níbẹ̀, tó máa dàbí witness fún ọ̀rọ̀ yẹn. Ko máa di pé wọń bá ara wọn jà or emo pe emi nìkan ko lè dá di èèyàn méjì mú tó ń jà, so won ma pọ́ ńibẹ dáadáa. A máa wá yanjú ọ̀rọ̀ yẹn. Tọ bá jẹ́ pé ọ̀rọ̀ tó gbà kí a pe àgbà sí, a pe àgbà sí. O máa yanju ọ̀rọ̀ yẹn ní toto, torí pé tí n ò bá yanjú ọ̀rọ̀ yẹn ó lè léke ìpà kó tún kọjá iyèẹ́. So ba ṣe màá yanjú ọ̀rọ̀ ìsọ̀rọ̀ sí níyẹn. Ẹ̀ẹ̀, mì kọ le gbẹ́jọ́ èèyàn kan, kí n dá èèyàn kan láre, kí n dá èèyàn kan lẹ́bi, ń gbọ́dọ̀ gbó látẹnu awon méjì lọ́tọ̀ọ̀tọ̀ àti ní ìgbangban.

Kò sí ibikíbi tí èèyàn bá lọ tí ò ní sí wàhálà láàárín iṣẹ́ tí èèyàn ń ṣe àti ìkọjú àwọn ìṣòro tó máa ń wà níbi iṣẹ́. Ǹkan tó ṣe kókó ni pé kí èèyàn kokò dáke, nítorí pé tí mo kọ́ kíni yìí nínú bíbélì pé tí èèyàn kò bá ń bínú lọ́wọ́, ẹni kejì gbọ́dọ̀ farabalẹ̀. Tẹ ẹni kejì bá ń farabalẹ̀, ẹni kejì léwá lè máa bínú lọ́wọ́. Ṣùgbọ́n àwọn méjèèjì lè máa bínú lọ́wọ́, tó bá ṣẹlẹ̀ bẹ́yẹn, wàhálà ni bí kíná máa jó, kí ki eyan dá pẹtirólì sí, bẹ́ẹ̀ ló ṣe rí. Ṣùgbọ́n tí iná bá jó tí kejì jẹ́ omi àbí kejì jẹ́ omi tí kan jẹ iná tó ṣe yẹ kó ṣe rí nìyẹn. So tó bá ti jẹ́ irú oro bẹ́yẹn, máa ń farabalẹ̀ ṣe ni. Ìṣòro mi máa jẹ́ máa jẹ́ gbìyànjú pé mi máa dákẹ́. Torọ̀ yen bá ti wá ṣe kalẹ̀, máṣe wà máa gbẹ́jọ́ mi lẹ̀. Ko má di pé mò ń gbó àwọn àgbà létí.

Rárá o, mi ò ní àwòrán lára, apá ló wà lára mi. Ó ní ìdí tí mò fi ní àwòrán lára ni pé ìlú tá wà yìí ní ẹgbẹ́ tá wà yìí, ẹni tí ó bá fi lè ní àwòrán lára tí ọlọ́pàá àbí àwọn èèyàn ìjọba bá rí, wọ́n máa ma fojú burúkú wo onítọ̀hún. So tó ṣe rí ní bíbà yìí nìyẹn. So ìdí é yìí ni mò fi ní àwòrán lára. Then ẹlẹ́ẹ̀kejì, mo mọ̀ pé àwọn tó máa ń ṣe àwòrán lára yẹn, ó ní nǹkan tó máa ń fi ṣe àwòrán lára yẹn, mi ò dánù wọ́n pé ó máa ń fún wọn ní egbò àbí kó fún wọn ní ààrùn sára torí tó ṣe rí. So fún ìdí èyí, mi ò tiẹ̀ fẹ́ kí n fi àwòrán sára mi. Tára mi ṣe wà ó ti dáa. Ẹlẹ́yì tỌ lọ̀run yà sí mi lára, ó ti wà ó ti tún mi dáadáa.

Níbi iṣẹ́ mi tí ọ̀rọ̀ ìsọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ tó bá le díẹ̀, mo máa ń farabalẹ̀ ni. Torí pé ẹni tí ó bá farabalẹ̀, wàhálà ló ń dáa lẹ̀. Tẹ́ẹ̀ ni ìgbà mí wà ọ̀rọ̀ lè ṣẹlẹ̀ níbi iṣẹ́ tó jẹ́ pé wọ́n fẹ́ fi tàn yàn ni àbí kí wọ́n fẹ́ kí yẹn ṣì wà wù, kí wọ́n bá lè kó èèyàn sọ́wọ́ ìjọba. So fún díẹ̀ yìí, tó bá di pé ọ̀rọ̀ ìsọ̀rọ̀ bá ṣẹlẹ̀ níbi iṣẹ́, mo máa ń farabalẹ̀ ni. Èmi ni màá jẹ́ ẹni tó máa kọ́kọ́ sọ pé ẹ má bínú fún èèyàn. Nítorí pé kò sí díẹ̀ tí mo le sọ pé má bínú, nítorí pé èmi sì fẹ́ràn láti gba sáláàrí mi. So ẹ má bínú ni màá kọ́kọ́ sọ. Even tó bá yẹ pé èmi ni mo ṣẹ̀, màá ní ẹ má bínú. Tó bá yẹ pé jẹ́ ẹ̀mi kan mi mo ṣẹ̀, màá ní ẹ má bínú. Ó ṣe kókó nítorí pé kí ọ̀rọ̀ tètè tán lẹ̀ ni a máa fi rayé lọ sí ibi tí a fẹ́ lọ. Bùtá bá ń fà á lẹ̀, tá ń fà á lẹ̀ tí mo yára tí òun náà yára, kò lè pé èmi torí pé èmi ni mo mọ̀ ǹkan tí mò ń wá níbi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ̀, ṣùgbọ́n mi ò kí ń tẹ̀lé. Ó ní ìdí tí mo kì í tẹ̀lé. Ìdí èyí ni pé kò sí, mo tun farabalẹ̀ wo gbogbo àmì ìràwọ̀ awon eeyàn láti awon eni ti won bí láti January àkọ́kọ́ sí December ìgbẹ̀yìn. Mo rí pé kò sí ti won ṣe le kọ́lẹ̀. Wọ́n máa ń kọ a-abọ̀ bí i kí wọ́n máa sọ pé ẹni yìí ṣe báyìí báyìí lẹ́ni, báyìí báyìí lẹ́ni yìí rí. A wá fi ọ̀rọ̀ tí ò dá pari rẹ̀. Mo wa wò pé ṣé tí ẹ̀mí èèyàn ṣe máa ma rí ni yen pé kò bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú nǹkan tó dá, wọ́n á fi nǹkan tí ò dá sí i. So mo wá wo gbogbo ẹ̀ láti January àkọ́kọ́ sí January ìgbẹ̀yìn. Mo rí pé gbogbo wọn ló ní nǹkan tó dá àti nǹkan tí ò dá. So ẹni tí ó bá wá bí tí ó ní nǹkan tó dá, tó wá rí pé ó bá bí òun lóṣù yẹn, òun gbọ́dọ̀ ní nǹkan tí ò dá. A wá gbàgbọ́ pé nǹkan tí ò dá yẹn bọ́ máa ṣẹ́mọ́ òun lára. So ìdí èyí ni mo fi ń tẹ̀lé àmì ìràwọ̀ yẹn. Nítorí pé àwọn ìràwọ̀ yẹn ohun tó ṣe jẹ́, ẹ̀yàn kan kọ ọ̀rọ̀ lẹ̀, màá wá gbàgbọ́ pé ayé mi, o máa ma bá ayé ìràwọ̀ yẹn lọ. So mo-bẹ́ẹ̀ ni, mo rí pé, à, mi ò kí ń tẹ̀lé.

Bẹ́ẹ̀ni, iwọ́n ba láyé. So, ààyè tó wà láàárín iṣẹ́ àti ìgbésí ayé mi, mo make sure pé ààyè wà ń bẹ́ẹ̀ torí pé tí kò bá sí ààlà, wọ́n ní kò jẹ́ ti baba ti ọmọ kọ́ ma lála, ààlà gbọ́dọ̀ wà ń bẹ́ẹ̀. Tí bá ti wà níbi iṣẹ́, mo máa fi ra sí iṣẹ́. Tí bá dẹ ti wà nílé, mo máa gbàgbé wàhálà iṣẹ́ máa wá fi ojú mi sí wàhálà ilé. So mo ṣe ń ṣe niyen ami wà ń bẹ́ẹ̀ torí pé tí n bá fi àmì sí, tí mo gbé iṣẹ́ wọlé, mo gbé iṣẹ́, mo gbé ilé wọ iṣẹ́, hà kò ní lójú tu, ọ̀ro yen máa rí bàṣubàṣu. So, mo gbìyànjú pé ààlà wà nínú méjèèjì.

Nǹkan ohun mímu tí mo fẹ́ràn jù tẹ́lẹ̀ ọ̀hún ni malt. Mo máa ń mu malt dáadáa ṣùgbọ́n lẹ́nu ìjọ́ mẹ́ta yìí mo wá ka àlọ́ tó sọ pé ṣúgà tó wà nínú rẹ̀ ó pọ̀ ju ṣúgà tóyẹ kówa ń bẹ lọ. Mo tún wá rí juice tí à ń mu five alive, ẹ̀yi tan n pé five alive pé ṣúgà tó wà nínú rẹ̀ pọ̀ ju èyí tí èèyàn gbọ́dọ̀ máa kó sára lọ. Ẹ̀ mi dẹ́ ní mo máa lè mo lè mú ìgò méjì, ìgò mẹ́ta tí five alive àbí maltina or Malta Guinness. So fún ìdí ẹyí nǹkan tí mo fẹ́ràn tí mo ń mu jù báyìí ọ̀hún ni kí máa mu yoghurt, ìyẹn ni èmi ń mu. Tí ó bá ti ṣe yoghurt mi ò ń mu, tí ó bá ti a fi lẹ̀ẹ̀kọ̀ọ̀kan mo lè máa mu malt àti juice àwọn nǹkan--àwọn nǹkan bẹ́yẹ̀n bẹ́yẹn. Torí pé mi ò fẹ́ mu nǹkan tó máa pa mí lára, tó máa máa rọ́ midùnmidùn sí mi lára, tó máa dá wàhálà sí mi lára torí pé díẹ̀ iwọ́nbá díẹ̀ lẹ́mi. So mi ò fẹ́ yẹ́n, so nǹkan tí mo fẹ́ràn jù láti máa mu ọ̀hún ni yoghurt.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ní àjọ̀dún Kérésìmesì. Ọdún dé, ọdún rún ológun, Kérésìmesì. Ọdún dé, ọdún ọlọ́mọ. Àyàdùn tí mo fẹ́ràn jù ni àyàdùn Kérésìmesì torí pé àjọ̀dún yẹn, oúnjẹ máa ń wà yapa yapa, a máa ráyè jáde, á lọ kí mọ̀lẹ́bí wa lọ́nà jíjìn àti ní tòsí. Bẹ́ẹ̀ jẹ ni askó Kérésì yẹn ni mo máa ń jẹ oúnjẹ tí mo fẹ́ràn jù. Ìgbà mìíràn wà mo lè jẹ abula àti gbẹ̀gìrì, ìgbà mí jẹ òní wà mo lè jẹ jọlọ́ọ̀fú ráìsì àti ẹdiyẹ àti dòdò. Ohun ojọ́ yẹn ni mo mọ̀ pé mo máa ń gbádùn jù. Àjọ̀dún yẹn jẹ́ ní mo máa ń ráyè sinmi nídìí ibi iṣẹ́, màá ràyè sùn, màá jí nígbà tí mo fẹ́ jí, màá sùn nígbà tí mo fẹ́ sùn. Mo fẹ́ láì kí àjọ̀dún yẹn nìyẹn.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè. Ẹ̀rọ ìgbénisókè yẹn ó ṣe dáadáa, nítorí pé eléyìí tí máa ṣe máa wá gòkè máa so, gòkè máa so, màá kọ́ duro síbẹ̀ ni, màá dẹ̀ tẹ̀, àdẹ máa gbé mi lọ síbi tí mò ń lọ. Ìjọ́ aláàkọ́kọ́ tí mo lo ẹ̀rọ ìgbénisókè yẹn, mo dúró síbẹ̀ ni, ìgbà yen, mo lọ pẹ̀lú bàbá mi lọ sí pension company láti lọ ṣe iwádì fún bàbá mi. So, ìgbà tià dé ibẹ̀ ti won wá ní kia gun ẹ̀rọ ìgbésókè yẹn, ó kàn gbé wa lọ sókè. Tí o shey ń gbé wa, tí ó ṣe ń gbé wa kalẹ̀ ó máa ń dùn mọ́yàn. Ṣùgbọ́n, awon eeyàn máa ní ẹ̀rọ ìgbésókè yẹn wón gbọ́dọ̀ máa tún ṣe dáadáa torí pé wàhálà máa n wà níbẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn wàhálà tán ni ó máa wà níbẹ̀ tí ó sì ń bẹ̀. Iyen tíẹ̀ kọ́ ni kókó, mo fẹ́ràn rẹ̀ dáadáa.

Tí bá fẹ́ fọ aṣọ mi, ijọ́ Saturday lẹ́mi máa ń fọ aṣọ. Tí bá fẹ́ fọṣọ, màá múra rípé máa ti kó gbogbo aṣọ tó dọ̀tí, a ní ibi tí wọ́n ń pè ní laundry basket, ibi tà ń kó aṣọ tó dọ̀tí sí. So tó bá di ijọ́ Saturday, ni màá lọ síbẹ̀, màá wá kó àwọn aṣọ mi síta, màá wá fọ. Bí bá ni mo kó síta ní ilé, báluwe náà ní n tí fọ. Nkan kọ́ ṣẹ́gbẹ́ kan mà máa fọ. Ìgbàmi dẹni tí bá rí pé ó ti pọ̀jù i wàá máa fọ díẹ̀díẹ̀, bí a kí ń fọ márùn lení, kí n fọ márùn lọ́la. So, tí mo ṣe máa ń fọṣọ nìyẹn. Ìgbàmi dé wà tí mi ò bá fọṣọ, mo máa gbé fún aya mi, aya mi yóò bá mi fọ. So tí mo ṣe máa ń fọ aṣọ mi nù.

Yeah, gbogbo ibi iṣẹ́ wọ́n máa sábà ní ìgbéjáde fún ọ̀rọ̀ tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn, ní àti ọyẹyẹ ọdún tó lọ tó máa ń ṣe fún wọn. Iyẹn ló gbẹ̀ ni freedom tó ń ṣe fún ọ̀rọ̀ ní ìgbéjáde iṣẹ́. Ṣùgbọ́n èmi ò kí ń ṣe, mi ò ní ìgbéjáde iṣẹ́, torípẹ́ mi ò ní Awón ọmọ iṣẹ́ tó ń ṣiṣẹ́ lábẹ́ mi bẹ́yìn, tí wọ́n tó máa ń ṣe ìgbéjáde iṣẹ́. So mo ṣe wà, mo, mo wà pẹ̀lú ìyan bẹ́ẹ̀ ni mo tún dá wà. So mi ò ní Awón ènìyàn tó máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí.

Mo lọ sí ilé ìkàwé ní, ẹ, ẹ, ẹ, ọ̀, ní ọdún tó kẹ́yìn ní àkọ́kọ́ Nùfẹ́mbà, ìyá, mo lọ sí ilé ìkàwé. Ilé ìkàwé yẹn, bẹ̀ ẹ́ dì í di ẹ́ ṣọ, a ti máa ń lọ bẹ̀ yẹn, èèyàn máa ń múra lọ ni. Ó ràn mí lọ́wọ́ kí n lọ sí ilé ìkàwé láti lọ yá ìwé tí máa ka, tí màá wá dá padà bí àlẹ́yìn ọ̀sẹ̀ méjì ọ̀ ọ̀sẹ̀ mẹ́ta. Ṣùgbọ́n kí n má lọ sí ilé ìkàwé lọ kàwé ó ṣe ó le díẹ̀ torí pé owó mọ́tò àti ǹkan bẹ́ẹ̀ yẹn, owó ọkọ̀ ó pọ̀. So ó ràn mí lọ́wọ́ láti lọ sí ilé ìkàwé lọ yá ìwé ju kí n lọ kàw-kí n lọ kàwé n bẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni o, kò sí ẹni tí ó lè béèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn torí pé ẹni tí ó bá béèrè ọ̀nà ó máa ṣìná ni. Tó bá jẹ́ ṣìná, wàhálà ni. Bíi kí ọ máa lọ sí ọ̀nà Lagos Ibadan Expressway, ènìyàn a mọ̀ pé tó bá ma ti yà kó máa wá dúró ní filling station láti béèrè ọ̀nà. Ẹni tí ó bá lè ṣìná ẹ̀yà báyìí kó tó di pé o turn back báyìí twenty liters ti lọ. So, kò sí ni mo máa ń béèrè ọ̀nà. Goigke òún mo máa ń lo Google map láti fi gẹ́tì ibi tí mo ń lọ. Ṣùgbọ́n nígbàkígbà kankan mo máa ń béèrè ọ̀nà torí pé ẹni tí ó bá, ẹni tí ó bá béèrè ọ̀nà kò ẹ́ sọnù ni. Torí níbi tí a wá yi nsiiln ẹni tí ó bá sọnù, wàhálà ni. Then ibi t'eyẹni tí ó ń dé béèrè ọ̀nà, ènìyàn lè pàdé ẹni tí ó máa sọ fún yàn pé àyè ibi tí o fẹ́, ibi tí o fẹ́ gbà yẹn ò dá o. Ẹ má gba bẹ, kòtò ló wà níbẹ̀ o. Ẹni tí ó bá béèrè ọ̀nà dédé ló máa bọ́nu kòtò, so tò ṣe rí ni ẹsẹ̀.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìjíjó kí ma jó, ṣùgbọ́n tí bá wà níta mi ò fẹ́ràn láti máa jó torí pé mo máa ń ṣọ́ra mi. Ẹ mọ̀ pé ijó jẹ ni oyún tó ṣe jẹ́, ẹ lè máa jó kí èèyàn máa rò pé ẹ ń fi èèyàn pa, so tó ṣe ní ènìyàn, ṣùgbọ́n mo fẹ́ràn láti máa jó. Ìyàwó mi jẹ ló fẹ́ràn láti máa jó jù, tí a bá wà ní ilé ìjọsìn, kí a bá jó lẹ́ẹ̀gbẹ́ ìbà yẹn máa feel pé a, ṣó òun nìkan ni ó wà ní ilé ìjọsìn ni, ó ṣe é máa ń jó ni. Ẹ̀mí náà dẹ máa ń jó nítorí ó ṣe kókó kí èèyàn jó. Àt least ni ẹ́lúwa tí bí ọ̀rọ̀ Yorùbá ṣe lọ tó bọ̀ ó ní àìdúró ni jó. So tí bá wà ní ilé ìjọsìn tí wọ́n bá ń kọrin, máa ń gbìyànjú pé mi ò ní dúró, màá ma jó, ẹ̀mí náà máa ń jó níwọ̀nba ara mi.

Bẹ́ẹ̀ni, mo mọ tó ṣe ń ṣe ìkànwó àkọ́kọ́. Tó bá bẹ́ ṣe ìkànwó àkọ́kọ́, màá ti múra lẹ̀. So tó bá di pé wọ́n nílò ǹkan, mo máa gbìyànjú láti jẹ́ kó ti wà lẹ́ẹ̀ rẹ́ẹ̀dì. Ohun kan tó máa ń sábà ṣe nìyẹn. Nítorí pé mo bá ti pé ǹkan báì báì báì lọ fẹ́, màá ti lọ fúrà mi, màá ti lọ sọ́nà jíjìn, màá ti lọ gẹ́tì ohun kan tó ń fẹ́ràn, tó ń, tó máa lò, màá kójọ. So tó bá di pé wọ́n ń bèrè nǹkan báì, màá sàbà kọ́ wọn mọ̀ fún wọn ni. Wọ́n ní dì e, mo fún wọn ní e. Wọ́n ní dì b, mo fún wọn ní b. Tí mo ṣe máa ń ṣe nìyẹn.

Rárá, mi ò ní àgbàlá òjò sùgbọ́n mo mọ̀ àwọn tó ní àgbàlá òjò. Nítorí pé àgbàlá òjò ibi tí à ń gbé kò sí ààyè fún àgbàlá òjò tó má tóbi bẹ́ẹ̀ yẹn. So, à ní àgbàlá òjò. Àgbàlá òjò jẹ́ nǹkan tó ẹ pé ó tóbi tó ẹ́ pé tí ẹ ò bá ṣọ́ra o o lè jẹ́ kí ẹ́fọn máa gbé bẹ. Ẹ̀fọn dẹ́ níni òun wàhálà tí a ní ní ibi tí a wà yìí. Àwọn tó ní àgbàlá òjò tó wà lẹ́gbẹ́ le wa gan. Ẹ̀fọn ni ó ń dá sí wa tẹ́ pé tí a bá ti ti yọ wá òkùtùkù báyìí tí ẹ bá máa wo ju window báyìí ẹ máa rí àwọn ẹ̀fọn tó pọ̀ gan. So fún idí eyìí, àgbàrá òjò èeyàn gbọ́dọ̀ ṣọ́ra, gbogbo tí ẹ gbọ́dọ̀ máa tọ́jú àfi tí eyan bá ń ṣin ẹja or ko sí nǹkan tó máa jẹ àwọn ẹ̀fọn tó ń gbé nínú omi yẹn. Tí yan ba ti ṣe bẹ́ẹ̀, àgbàlá òjò ò dà.

Mi ò ní àìsàn ìkórira sí oúnjẹ kankan ṣùgbọ́n àwọn oúnjẹ kan wà tí mo bá jẹ ṣa tó jẹ pé ó máa ko ṣe wipe àìsàn ṣùgbọ́n wọ́n máa ń ṣe mí pé mo fẹ́ bì. Bí àwọn oúnjẹ bẹ́ẹ̀ yẹn mo máa ń sa fún wọn. Àwọn oúnjẹ okile, àwọn oúnjẹ kan wà tí ẹ pé tí bá jẹ bí ẹ́ bí bí ẹ́ bí ló máa ń fà fún mi. So irú àwọn oúnjẹ bẹ́ẹ̀ yẹn mo máa ń jẹ wọ́n pẹ̀lú minira. Bí isìnyi kí wá ní kí máa jẹ edé. Mi ò fẹ́ràn edé rara rara rara. Gẹ́gẹ́ bí tí bá jẹ oúnjẹ tó bá ní edé ninú, ó máa ń ṣe mí mí pé kí n kí n lọ bì. Ó yẹ lé mi gan an to jẹ́ pé mo lè bí gbogbo ifún mi gan an jáde. So irú àwọn oúnjẹ bẹ́ẹ̀ yẹn mi ò fẹ́ràn rẹ̀. Mo kórira wọ́n. So àwọn oúnjẹ iyókù mo fẹ́ràn wọ́n. Tí bá máa tẹ ẹ̀ máa jẹ oúnjẹ tó ní edé ó gbọ́dọ̀ fàtà si, tí wọ́n bá fàtà sí i gan an ó sì lè gbé mi léèbí. So ó ń ràn mí lọ́hùn kí n ṣe kín ni. Then àwọn oúnjẹ tí mo tún kórira ni kí máa jẹ ẹja especially ẹja tútù. Ẹja tútù tí tí èèyàn bá ti jẹ báyìí tí máa ń gbé mi léèbí gan an. Òorun ẹja gan an o máa ń ni o máa ń run sí mi. So mi ò kí ń jẹ wọ́n. Mi ò jẹ wọ́n. Bí bá máa jẹ ẹja, wọ́n gbọ́dọ̀ din. So àwọn oúnjẹ bẹ́ẹ̀ yẹn mo kórira wọ́n.

Bẹ́ẹ̀ni, mo máà ń gba ọwọ́ àwọn ènìyàn. Mo máa ń kí ènìyàn dáadáa. Ṣùgbọ́n ẹ̀mí mi kọ́ ni mo máa ń kọ́kọ́ náwọ́ sítà láti gba ọwọ́ àwọn ènìyàn. Mo máa ń, mo, mo, mo fẹ́ràn kí nípà Awón, ééyán máa kọ́mọ́ wọn síta. Wọn má ti gbogbo ń bẹ́, torí pé tí ènìyàn bá ti ń bẹ jù, wọ́n máa ní, "àá, ṣe ìwọ nìkan ló máa rí ìbàyíní tó ń bá ọwọ́ àwọn ènìyàn, àbó ń gba ọwọ́ àwọn ènìyàn?" So mo máa ń farabalẹ̀, má jẹ́ kí ènìyàn lọ́ kọ́ náwọ́ wọn síta fún mi. Ẹ̀ẹ́, tó bá ti náwọ́ wọn síta fún mi, mo máa gbọwọ́. Tó bá ti náwọ́ síta fún mi, mi ò gbọwọ́. Tó mo ṣe máa ṣe ní ìyẹn.

Ọgbọ́n tí mo bá fi ń pàrọ̀ ọkọ̀ mi tí iṣẹ́ bá pọ̀ nì pe. Mo máa ń ní mọ nígbàgbọ́ kan pé kò sí ti íṣẹ́ ṣẹ lẹ pọ̀, èèyàn máa ṣe ni. Tẹ́ ti iṣẹ́ bá pọ̀, mo ma ń fi ara mi sí báwo mo ṣe máa pín ná. Mo ma ń pín ṣonà mẹ́ta, màá wá wọ́ra mi pé à, só iṣẹ́ yìí tó kọ wà fún ìgbà díẹ̀ ni, ki i ṣe pé ó wà fún gbogbo ìgbà. Lẹ́yìn ẹ́ tí wàá rò pé à, ayé yìí ó kéré, iṣẹ́ yìí ó máa lọ, àimọ́ye iṣẹ́ bẹ́ẹ̀ ni tí mo ti rí tó pọ̀ tó máa di mọ́ mi láyà. Màwá rántí ìgbà tí mo wà ní ilé ìwé tó pọ̀ lọ́kàn aya mi, mo dẹ́ kọ̀já ẹ́. Ilé tó wà nígbà mo wà ní secondary school, mo kọ̀já ẹ́. Màá rò pé ṣé ilé yìí mi ò ní le kọ̀já ẹ́ ni. Màá kọ́ wo pe ah màá kọ́ wò pé ilé kékeré ni, màá kọ̀já ẹ́. Tí mo ṣe máa pàrọ̀ ọkọ̀ nìyẹn, bàbá mi wà, mo sì le jókòó kí n wá fóònù mi tẹ̀ kí n tẹ̀ nǹkan kan lórí rẹ̀ kó jẹ́ kó máa fi nǹkan ràn mí kí n máa rẹ́rìn-ín. Tí mo bá rẹ́rìn-ín díẹ̀ yẹn, ọkan mi á wálẹ̀ gan-an. Tó bá ti wálẹ̀ báyìí, mo ti pàrọ̀ ọkan nìyẹn. Mi o ki jẹ́ kí maa n gbé nǹkan ṣọ̀kan jù.

Ti mo bá fẹ́ ràn yàn lọ́wọ́, mo máa ń fara balẹ̀ rán yàn lọ́wọ́ ni. Òwe kan wà nílẹ̀ Yorùbá wọ́n ní "Orí ire kò ńko bá eeyàn, inú ire ló ńko bá eeyàn." So tí bá fẹ́ rán yàn lọ́wọ́, mo máa ń fara balẹ̀ ni. Máa jẹ́ kí àwọn èèyàn wà níbẹ̀. Mi òún kan dédé rán yàn lọ́wọ́ tí kò bá sí èèyàn n bẹ́ẹ̀. Èmi máa jẹ́ ki awọn èèyàn wà níbẹ̀, kìí ṣe pé mo fẹ́ kawon èèyàn wà níbẹ̀ láti máa rí pé mo rán yàn lọ́wọ́. Rárá o, but mo máa ń mọ̀ awọn èèyàn tó jẹ pé ẹnu wọ́n ń bò, àjọ wa wá, wọn máa rí ǹkan tí mo ń ṣe nítorí ọjọ́ ọ̀la. Ọlọ́run má jẹ́ kí yàn ṣe, àkóbá a dà bá, kó lọ́run má je a rí. So ọgbọ́n yẹn mo fi máa ń rán awọn èèyàn lọ́wọ́. Ẹ̀lẹ́ẹ̀keji ni pé tí bá máa rán yàn lọ́wọ́, màá jẹ́ kó ẹ pé kò ṣe pé ẹni tí mo ní ǹkan pẹ̀lú ẹ pọ̀. Ẹ jẹ́ pé ẹniyen kò ní mọ̀ pé màá rán òun lọ́wọ́ tí mo ṣe máa ń rán awọn èèyàn lọ́wọ́ nìyẹn. So that wọn ò ní máa wí mi ní gbogbo ìgbà kí wọ́n máa ni "Ah ẹni tó ń rán yàn lọ́wọ́ leleyii, ẹ já parọ́ fún ẹ jẹ á, ẹ já súnmọ́." Rárá o, ǹkan tí ènìyàn bá ṣe ń kọ́kọ́ kò wà ní kọ́kọ́.

Àwọn nǹkan tí mo fẹ́ràn lórí písà ni ẹ̀ písà tí wọ́n bá lo bẹ́rì fún. Bẹ́rì yẹn ó dàbí èso tó dùn, ó rí kékeré báyìí, ó dẹ́ dára lọ́pọ̀lọpọ̀. In fact àwọn tó n ṣe bẹ́rì oríṣìíríṣìí tí wọ́n ma n fi ṣe nǹkan midùmidù àti nǹkan mímu, mo láìkié. Then mo dẹ́ láì kí písà tí wọ́n má a fi ẹ̀ sauce sí. Sauce yẹn máa n jẹ́ kó wà juicy tí o bá ti n jẹ ẹ́, a máa dàbí bóyá o n fi bírẹ́ẹ̀dì jẹ nǹkan tó ní-- bí i kí ó ma fi bírẹ́ẹ̀dì kó omi ọbẹ̀ jẹ, bẹ́ẹ̀ lọṣe máa n rí. So ó wà lápá tí mo fẹ́ràn jù lórí písà. Mo like písà o torí pé à gbádùn wà níbẹ̀. Jíjẹ yẹn jẹ́ má n dùn.

Bẹ́ẹ̀ ni mo máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Àwọn nǹkan tí mo rà lórí íńtánẹ́ẹ̀tì pọ̀. Mo máa ń lọ lórí Jumia, mo máa fẹ́ rajà mo máa ń lọ sí Konga àwọn nǹkan bẹ́ẹ̀bẹ́ẹ̀ la ti rajà. Ẹ̀hẹn, àwọn nǹkan tí mo ra ní orí íńtánẹ́ẹ̀tì, mo ra power bank níbẹ̀, mo ra clipper tí mo fi ń fá irun orí àti irugbon mi, mo ra TV nbe ri bi moye wa yìí gbó mo fẹ́ ra generator nbe tí bá ri generator tó dáa mo máa ra lórí Jumia lórí íńtánẹ́ẹ̀tì. Ọjà orí íńtánẹ́ẹ̀tì dáa fún ohun kankan, ọ̀dọ̀ gbogbo ìgbà ko ni mo máa ń rajà lórí íńtánẹ́ẹ̀tì o, ṣùgbọ́n tí bá ti lè wọ íńtánẹ́ẹ̀tì máa mo iyé tó ń ta ọjà yẹn, ṣo máa wá rà, bí mo ṣe máa ń ṣe ọjà nìyẹn.

Ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀ tí mo fẹ́ràn jù ní oun ni ọjọ́ Saturday àti Friday. Ìdí mo fi fẹ́ràn Friday nipé inú mi a máa dùn pé à íṣẹ máa parí ní ọ̀sẹ̀ yìí ó ní ọjọ́ Friday. Then ìdí mo fẹ́ràn Saturday nipé à ọjọ́ Saturday ọ̀run ni mo máa fi sùn. Mo fi fẹ́ràn ọjọ́ Saturday. Bù tí ọjọ́ Sunday mi fi bẹ̀ fẹ́ràn rẹ̀ nítorí pé ara mi a máa sọ pé à lẹ́yìn ẹni yi o tí bá ti lọ sí ilé ìjọsìn o, a máa ma lọ bísẹ́ ní ọjọ́ kejì. Nkan tó fàní ẹ. Ṣùgbọ́n Friday àti Saturday, àwọn ọjọ́ tí mo fẹ́ràn jù niyen ti mo mọ̀ pé màá fi sinmi, màá fi ṣeré pá. In fact inú mi a máa dùn pé à a máa sinmi. Even ìgbà tí mo wà ní kékeré tí mò ń lọ ilé ìwé, ọjọ́ Friday ni inú wa máa ń dùn jù. Tí a bá ti close bai inú wa máa ń dùn, à dà pé wọ́n bù wá lówó ni. Bẹ́ẹ̀ ni ó ṣe rí. Ṣo ọjọ́ yẹ̀n ni mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Àwọn iṣẹ́ tí mo máa ń ṣe láti ilé pọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Àwọn iṣẹ́ kan wà tẹ́ẹ́ pè kò sọ́kọ̀ ẹní tí ẹ máa ṣe, ilé rẹ máa ti ṣe. Ọ̀n dẹ̀ ń, àwọn iṣẹ́ tí ènìyàn máa ń ṣe láti ilé yẹn máa ń ran ń gan. Nitorípé wàhálà, a ti máa wọ mọ́tò tí ó máa wa wà nínú go slow àti kọ́ wọ́n máa sún kẹ́rẹ́, fà kẹ́rẹ́ nínú mọ́tò, gbogbo yẹn máa ti kù ń bẹ. Màá kọ̀ ọ́ jọ́ sí ilé mi, máa tọ́n íńtánẹ́ẹ̀tì mi, máá jẹ́ ṣiṣẹ́ mi. So, ó máa ń ro mi lọ́rùn. Má pààrọ̀, mó láìkì iṣẹ́ láti ilé dáadáa ju iṣẹ́ kí n máa lọ ibi iṣẹ́ lọ. Iṣẹ́ láti ilé gangan ni kókó ọ̀rọ̀. Ọ̀n dẹ̀ ní àwọn iṣẹ́ láti ilé gan, ó tún máa ń ran àwọn ibi iṣẹ́ lọ́wọ́. Tẹ́ẹ́ pé wọ́n ní láti máa ra, wọ́n ní láti máa san owó fún ọfíísì láti máa kó irú ẹnì tó ń wá síbẹ̀ lọ máa lọ. Olúwà pàádó ile ara rẹ̀, á dẹ́ máá ṣiṣẹ́, á dẹ́ máá gbówó rẹ̀. So, mo ṣe fẹ́ràn ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo pe fídíò, lẹ́ẹ̀kọ̀kan ẹse tí bá ń bá àwon onìbàrà mi sọ̀rọ̀, mó má n ṣe ìpè fídíò dáadáa tí a máa rọ̀ jú ara wá, àwọn tí wà bẹ fi nkán han wọn lórí fóònù mi, àwọn tí wón bá fé rí nkán lórí fóònù wọn, a máa sia screen ti a máa fi sẹ ìpè fídíò dáadáa. Mo ṣi ṣe ìpè fídíò ní àná, ẹ̀hn tí n bà wà lọ́jà tí n bà fẹ́ rà nkàn tí ìyàwó mi bá sọ pé nkàn báyìí lọ̀ mó fẹ, a máa sá máa sáré sẹ ìpè fídíò máa fi nkàn tí mó rí lọ́jà hàn wọ́n, kí oun náà jẹ́rí kí wọ́n le mó pé nkàn báyìí ni mó fẹ́ rà. So mó má n ṣe ìpè fídíò dáadáa.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣẹ́ àtu lo ǹkan, mo ma ń tún ǹkan lo dáadáa. Àwọn ǹkan tí mo máa ń tún lo bí ni ehn nylon tí a bá gbà láti ọjà, tí bá ti gba nylon láti ọjà mo ma ń tọ́jú rẹ̀, màá lòó fún bá fẹ́ lọ rajà, mo lè mú lọ́wọ́ àbí kí n má lọ̀ wọ́n tóte bag oríṣiríṣi, mo ma ń tún àwọn ǹkan bẹ́ẹ̀ yẹn lò. Elékèjì, àwọn ǹkan kan wà náà bí take away tí a bá gbà ní patí mo ma ń tún lo, mo lè gbà á sọ́wọ́ kí n fi dí oúnjẹ jáde àbí kí n fi lọ́ra ǹkan, àbí dojúé lọ́dọ̀ àna mi àbí lọ́dọ̀ ilé bàbá mi, máa ń lo take away dáadáa láti fi dí ǹkan. À kí n sọ take away nù, even ṣíbẹí oníke à ń ṣo nù tí bá ra parfait naa à ń ṣona, àwọn ǹkan bẹ́ẹ̀yẹn mi ma ń tún wọ́n lò. Ẹ̀kọkan o wúlò, eléyï tí mò dẹ tún mọ́ tí mo sábà tún lè lo, ọjọ́ tí mo ra bama ike rẹ̀ ó wúlò dáadáa, màá fi rọ́ ṣúgà sínú ẹ̀, màá tún lòó, so mo ma ń tún ǹkan lo dáadáa.

Lóòótọ́ lóòótọ́ ó dá kí ẹ̀yin máa bá èèyàn sọ̀rọ̀, ṣùgbọ́n ní ìlú wa yí, tí a bá ti wà ní ẹ̀rọ ìgbésókè mi ò kí n bá èèyàn sọ̀rọ̀ torí pé a mọ ẹni tí ó jẹ. Kí ẹ̀yin máa pọ̀ lọ máa sọ̀rọ̀ tó máa wàjà àbí kó máa sọ̀rọ̀ tí kò ṣe é kó sọ̀rọ̀ àbí kó máa sọ̀rọ̀ òdì. Ṣo mo máa ń dákẹ́ mi bá èèyàn sọ̀rọ̀ tí mo bá ti wà nínú ẹ̀rọ ìgbésókè torí pé mi ò mọ ẹni ẹ́ ń jẹ́. Ìgbà ọjọ́ kan wà tí mo wà nínú ẹ̀rọ ìgbésókè jẹ́ pé èmi àti, ẹ́, dàdi mi àti ọ̀rẹ́ cousin mi a wà ń bẹ́ẹ̀ papọ̀ mọ̀lẹ́bí mi. Ẹ̀rọ ìgbésókè ń lọ sókè. So bọ̀ a sá pàdé èèyàn kan nínú ẹ̀rọ yẹn. A sá a ń kó wọn wójú ara wa ní à á sọ̀rọ̀ torí pé ẹ mọ̀ pé ó ṣe alákọ̀ọ́kọ́ fún Awón tí mò ń bá rìn nínú ẹ̀rọ ìgbésókè kó má dà wípé èèyàn ń ṣe jù rẹ̀ lọ. Ín mo fi dákẹ́. Ṣùgbọ́n tí bá rí awon ẹ̀yàn tó dúdú tó bá yẹ kó wọ́n nídìí ìro ìran lọ́wọ́ mi, ẹ́ n mo lé ran wọ́n lọ́wọ́. So tó ṣe rí nìyẹn.

Ah! Ìjọ tí mo ní àlà burúkú ò ti pẹ́ díẹ̀ o tórí pé ẹ̀mi gan gan gan gan gan lolórí àlà. Àlà tí ò bá dá ẹ̀mi máa fi ṣàdúrà ni. Mo dẹ̀ ti ní àwọn èlò nínú bíbélì tí mo fi ń bà àwọn alákàlà jẹ́. So mi sábà lálà borúkú ṣùgbọ́n nǹkan tó máa ń fa tí àwọn èèyàn máa ń fi lálà burúkú ni pé tán bá ti wo àwòrán tí ò yẹ kó wò àbí wọ́n ti ṣe nǹkan tí ò yẹ kan ṣe, nǹkan yẹn ni ẹ̀mi burúkú máa gbé wá fún ẹ lóru láti máa fi lálà burúkú. Àfi ẹ́kọ́kan tó máa ń fi bá yànjà so mi ò sábà lálà borúkú. Àìkọ̀kọ̀ gbogbo àwọn tí pé gbà mo kéré mo ti lálà burúkú rí tó jẹ́ pé mo jí báyìí mo jí taguntagun, màámi mi ṣe gbogbogbò. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn tí mo ti dàgbà tí mo ti gbọ́n bí i ìgbà tí àba ti tó bí i ọdún mẹ́ẹ̀wá sẹ́yìn mi ò fi bẹ́ẹ̀ lálà borúkú. Gbogbo àlá mi, mo mi máa ń borí gbogbo wọ́n n bẹ̀.

Ẹ̀ye ìgbà tí mo máa ń fọwọ́ lọ́júmọ́ kan rẹ, ó má ń tó ọ̀nà màrún sona mẹ́fà ni mo máa ń fọ ọwọ́ mi lọ́jojúmọ́. Nítorí pé làkọ̀kọ́ tí n bá jí lárọ́, tí n bá wẹ̀, ìgbà tó jẹ́ pé mo ti fọ gbogbo ára, mo ti fọwọ́ mi ni yẹn. Ẹlẹ́ẹ̀kejì tí bá fẹ́ jẹun, mo máa fọwọ́ mi. Ẹlẹ́ẹ̀kẹta tí bá tún dé again, bóyá mo jáde mo wọlé, màá ṣan ra, mo tún ti fọwọ́ mi nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin tí mo bá ti fẹ́ jẹun, mo fọwọ́ mi nìyẹn ẹlẹ́ẹ̀kaàrùn tó bá di lálẹ́, mo máa wé, màá tún fọwọ́ so tí mo ṣe máa ń fọ ọwọ́ mi nìyẹn lọ́jojúmọ́. Tí bá ti lọ wẹ̀, mo mọ̀ pé mó ti fọwọ́ nìyẹn igbámi dẹ wà tó jẹ pé ókèlè mo fẹ́ jẹ, mo máa fọwọ́. But tí ó bá ṣe òkèlè tó jẹ́ pé óúnjẹ ti máa lọ ṣíbí fún ni, mi ni wule fọwọ́, maà kan mọ́ mi ni. Ṣùgbọ́n lẹ́yìn iyẹn, mo máa sábà fọwọ́ mi. Then tí bá ti rí pé mo ti lọ kó nǹkan idọ̀tí, àbí ọ̀wọ́ mi ti dọ̀tí bákan bákan, mo máa ń fọwọ́ mi.

Ijọ́ tí mo jáde lọ fún ìrìnàjò ìlọ bisẹ ni ijọ́ tí wọ́n ran mi kí lọ bere iye ọjà ni, ni lọ́jà. Mo lọ bere iye tọ́n ń ta ọjà yẹn ní, ní ọ̀nà yẹn jìn díẹ̀. Ọ̀nà yẹn lọ́n pè ní ọjà, tí ìgbàgbé ẹ ẹ ọjá yẹn wà níbi Festac. Ọ̀nà Festac tọ́n ti ń ta electronics. So ibẹ́ẹ̀ni mo lọ síbẹ̀ lọ bere iye ọjà yẹn. So mo rán ijọ́ yẹn mo rìn ìrìnàjò lọ. Mo ńọjà ńọjà ńọjà ijọ́ yẹn báyìí. Mo lagùn bí kò sọ́là. So ijọ́ yẹn ni mo rántí pé mo rìn ìrìnàjò fún iṣẹ́ tí mo lọ ń bere iye rẹ̀. Ìgbà tí mo dé wa bere iye ẹ tán mo ṣẹ wá pè wọ́n ní ibi iṣẹ́. Mo ya àwọran rẹ̀, mo ṣe fídíò rẹ̀. Àdíẹ́ bẹ́ náà ni ijọ́ yẹn náà. Nkan tó wá dùn mí jù níbẹ̀ yẹn ni pé lẹ́yìn gbogbo wàhálà tí mo ṣe wọ́n padà ra ọjà yẹn ń jọ yẹn. So torí ó ṣe jẹ́ niyẹn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ tó ṣe ń tún ohun kan ṣe. Àwọn nǹkan tí mo tuntun ṣe ni ó pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n mi ò kí ń kọ́kọ́ jẹ́ kí màá jẹ́ èèyàn tó máa ń kọ́ọ́ ń bẹ lọ tún nǹkan ṣe oní ìdí nítorí pé kó má di pé wọn nipe èmi mo ń ba nǹkan jẹ. Ṣùgbọ́n mo mọ̀ tọ ń ṣe tún nǹkan ṣe. Àwọn nǹkan tí mo tuntun ṣe bí i kí n tún rútà ṣe. Ọjọ́ tí rútà wa ní wàhálà, iwon ba tó jábọ́, mo ní láti mú móòtò papọ̀. Àwọn nǹkan tí mo máa ń tún ṣe bíi kí ẹ́, gáàsì wà, ẹ́, gáàsì tí a ń lò nílé tí a fi ń dáná, ìdáná wa pẹ̀lú gáàsì ó yẹ, mo kọ̀ wò ó ni mo wò tọ̀ ṣe ṣe, mo dẹ tún un ṣe. Àwọn nǹkan bẹ́yẹ̀n bẹ́yẹ̀n ni mo máa ń tún ṣe. Ọjọ́ kan náà dẹ́ ní fáànù wa tún ṣe bákan bákan, mo gbà á jọ́ yẹ̀n mo dẹ tún un ṣe. So mo máa ń tún nǹkan ṣe dáadáa. Mo dẹ mọ̀ tó ń ṣe tún nǹkan ṣe. Then àwọn nǹkan kan wà tó jẹ́ pé lórí áàpù, lórí software tí o máa ń dàrú mọ́ ìyàn lojú, mo máa tún iru ẹ́ náà ṣe. So mo mọ̀ tó ń ṣe tún nǹkan ṣe dáadáa.

Orin tí mo fẹ́ràn láti má a gbọ́ ni orin Kristẹni àti orin tó jẹ́ pé ó wà lágbẹ̀dẹ́ méjì. Àwọn orin kan wà tẹ́ pé ó má a sọ̀rọ̀ kọ́kọ́rọ̀ bí i orin àṣà àbí orin adẹ́lé tó wà ní London. Ọ́ orin Olúwa tó má a kọ Olúwa tó sìń. Àwọn orin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo laiki latí má a gbọ́. Bẹ́ẹ̀ dẹ́ ní orin kan wà tí mi ò lái ki lati má a gbọ́ ni orin tó jẹ́ pé ó má a sọ ìsọkúsọ tó má a jẹ́ pé ìsọkúso yen má a tí ń pọ̀ ju mi láì kí n máa gbọ́ yẹn. Ìyẹn ni oyinbọ́ má a pè é ní rap music. Ọ̀dọ̀ gbogbo rap music wọ́n ní, ó ní ìṣòro. Ṣùgbọ́n orin tó bá pé wọ́n, wọ́n ò ní ìtumọ̀ tí ó lè ṣe àǹfààní sí mi lára. Ẹ̀hẹn, mi ò kí ń gbọ́ orin yen. So orin tí mo fẹ́ràn láti má a gbọ́ ni àwọn orin Olúwa, àwọn orin tó jẹ́ pé, àwọn orin tó jẹ́ pé ìkalẹ̀ tó má a jẹ́ kọ́kọ́rọ́ mi balẹ̀. Í ṣe elé tó má a gbéjẹ́ mi ní gbigboná.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀nbáyé torí pé ìgbádùn wà níbẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ìkan tíẹ wà ní, ní Èkó tó pé ní Fela Shrine, mi ò, mi ò débe rí torí pé mo láìkì ibẹ̀, mo láìkì Fela bọ̀, mi ò dé bẹ̀rẹ̀ torí pé mo gbọ́ pé wọ́n àmugbó pọ̀ níbẹ̀. But lẹ́yìn ibẹ̀ yẹn awọ́n ibomi, awọ́n bí Theater House àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo máa ń lọ, máa ń gbádùn ibẹ̀ yẹn gan torí wọ́n máa ń ṣàwàdà. Ọ̀kú wọ́n ṣé, e, e, program tó jẹ́ pé wọ́n ma pe àwọn èèyàn kí wọ́n wa ṣe, mo ma ń lọ ibẹ̀yẹn dáadáa, tó rí pẹ̀ wọ́n gbádùn dáadáa.

Bẹ́ẹ̀ni mo ti rìn ní orí ọkọ̀ ojú irin rí. Àwọn ọjọ́ tí mo rìn lórí rẹ̀ ni ijọ́ kan wà tí mo kọjá tí mo gbọ́ tí mo lọ lọ́nà Ìkẹjà, mo bá rí ọkọ̀ ojú irin tó kọjá táwọn èèyàn dúró tí kí nìyẹn ń pariwo wíín wíín wíín wíín. Mo ní ọ́ ọjọ́ kan máa wọnú ọkọ̀ ojú irin yìí. So ọjọ́ kan wàtí mo rìn láti ọ̀nà Ìbàdàn wá sí Èkó, so mo wọ ọkọ̀ ojú irin, má parọ́ gon kò gbà mí ní, ó gbà wa ní ìṣẹ́jú mẹ́ mẹ́jì tàbí dé Èkó, kò pẹ́ rára ọkọ̀ ojú irin ó yá gan. E kan máa gbọ́ wíín wíín wíín wíín ẹ̀ kẹ́ tó mọ̀n ẹ ti lọ́ sọ́nà jíjìn. So ọkọ̀ ojú irin ó rọrùn gan.

Bẹ́ẹ̀ni o. Àkókò ni ìgbà ọ̀, ìgbà àlà oko tó bá di dé àkókò iṣẹ́, mo máa ń tètè dé. Èmi ò kí n pẹ́ ẹni tó bá ń pẹ́, ọ̀hun ló ń fún ẹra ẹ̀ ní wàhálà. Tí ń bá ti ní iṣẹ́ lọ́wọ́, àwọn mi nba tiẹ ni iṣẹ́ lọ́wọ́. Àsìkò tí ó bá dá fún ènìyàn, bí i fún kí ago ẹ tó pé mo máa ti dé bẹ́ẹ̀. So mo máa ń sábà dé ní àkókò, mi o kí n fi àkókò mi ṣeré ọ̀fun máa ṣi nù gbà. Torí pé àdéhùn làdéhùn. Tí mo bá sọ fún yàn pé ago márùn ún ni mo máa dé, ago márùn ún ni mo máa dé. Tí o bá ná ago mẹ́fà ni mo máa dé, ago mẹ́fà ni mo máa dé. Ẹ̀wọ̀n ni mo máa dé lágo mẹ́fà tí mo máa parọ́ pé, àá o ti dé lágo márùn ún àbí ago méjì mo máa dé. Rárá o, èmi kì í ṣe bẹ́ẹ̀ yẹn. Àdéhùn mi wà pẹ̀lú ago mi, so èmi kì í fà adéhùn mi ṣeré. Then tán bá mọ̀ pé ẹni yìí kò kí ń jókòó ti àkókò rẹ̀, Àwọn ènìyàn ó máa ma fi ṣeré. Torí pé bí i wàhálà ni ó máa mọ̀ pé tí eniyen bá ní ago márùn ún, ẹ má lọ ago méje rẹ bá o. Irú ǹkan bẹ́ẹ̀ yẹn, ẹ lè bá lọ́wọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí agbo rí dáadáa. Aago méjì tí mo ti lọ rí, mo ti lọ dáadáa bí a fi ń wá léèlé, lẹ́yìn oṣù kan kí n tó lọ igi mo ti lọ sagbo rí. Ṣùgbọ́n tí a bá dé ibi ago yẹn, wọ́n máa ń gba owó lọ́ wa. Lẹ́ ẹ̀ gbà apo méjì àbọ̀ ni wọ́n máa ń gbà lọ́wọ́ wa láti fi wọlé láti fi jókòó. Awọn ago mí jẹ́ ìwà tẹ́ pé tí o bá lọ wọ́n ò ní gbà kánkan lọ wọ wá, ṣùgbọ́n fúnra wa ni a máa ń ṣe wàhálà fúnra wa láti wá ìjókòó àti ń kan bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn. So mo máa ń lọ sí ago dáadáa. Gba mí wá, àwọn ago mí wá tí máa ń lọ tẹ́ pé a máa gbàdún rà, a máa gbàdún ara wa bí i pé ká lọ sórí òkè lọ gbàdúrà, a máa ń gbàdúrà dáadáa. Wọ́n ò ní jẹ́ ìwà tẹ́ pé a máa lọ jókòó dáa, a máa lọ jẹun, a máa máa jẹun bẹ, oúnjẹ oríṣiríṣi. So mo ti lọ sagbo rí dáadáa.

Bẹ́ẹ̀ni mo ní ètò ààbò kọ̀ǹpútà, mo ń lo àwọn antivirus kan, àwọn áàpù kan tí mo fi ń dabobo kọ̀ǹpútà mi. Àwọn áàpù mìí wà tó jẹ́ pé wọ́n burú tó jẹ́ pé bá ti ẹ bá fi lè ṣe lórí kọ̀ǹpútà báyìí, ó dá ko kó wàhálà wọlé àbí kó jí gbogbo information àwọn ohun tó wà lórí kọ̀ǹpútà kó jí salọ. So mo máa ń ní, mo leto tí mo fi ń dàbobo kọ̀ǹpútà. Alákọ̀ọ́kọ́ ni pé mi ò kí n tẹ nǹkan tí mi ò bá mọ̀. Ẹ̀lẹ́ kejì ni pé àwọn nǹkan tó bá tíń di pe wọ́n ṣí aralẹ̀, àwọn nǹkan bẹ́ẹ̀ tan, àwọn afẹ́fẹ́ tó máa wa ń ṣ'aralẹ̀ o lọ kó máa sọkúsọ, mi ò kí n sábà lọ síbẹ̀. Bẹ́ẹ̀ tí ẹni tí bá ti rí bí à á bú wọn sẹ́ńdẹ̀ sí maili mi ni àbí ìwọ̀n sẹ́ńdẹ̀, èmi máa ń, èmi máa ń, èmi máa ń sọ́wọ́n nù sí, sí gutter ni to ri pé mi í n fọwọ́kàn wọ́n. So tó ṣe ri niyẹn, mo dẹ ní àwọn áàpù bí software antivirus tí mo ń lo 360 tí ó ń dabobo kọ̀ǹpútà mi.

Rárá o, èmi máa ń jẹ ẹran torí pé mo láìkẹ́ ẹran láti lẹ́ ọ, tó bá ti dí pé kọn fún mi lẹ́ran, à mi ò fẹ́ran ṣeré o. Mo n jẹ ẹran dáadáa látọ̀rí chicken, torí turkey àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀, mo máa ń jẹ ẹran dáadáa. Wọ́n mọ̀ mí, ìyàwó mi mọ̀ mi. Ta a bá gbé oúnjẹ síwájú wa báyìí, ìyàwó mi lè máa ja sí ẹran tí mo fẹ́ jẹ. À mo máa ń jẹ ẹran gẹ́gẹ́ pé mo nígbàgbọ́ pé ẹran o máa ń jẹ́ kárakún, ṣùgbọ́n àwọn ẹran tó wà láti orí egbò wá sí sálẹ̀ ni mo máa ń fẹ́ràn láti jẹ. Àwọn bí màálù mi ò fẹ́ràn láti jẹ nítorí pé ẹran yẹn pọ̀ wọ́n, wọ́n ò fi bẹ́ẹ̀ ní ìwúlò lára. Ṣùgbọ́n ẹran tó kéré kéré bí ogúfe, bí àwọn nǹkan jẹ ogúfe wálẹ̀, àwọn ẹran bẹ́ẹ̀ o wúlò lára, ṣo irú àwọn ẹran bẹ́ẹ̀ mo máa ń jẹ. Mo dẹ́ máa jẹ ẹran ìgbín náà?

À, ìmọ́lẹ̀ tí mo fẹ́ràn jù ni ìmọ́lẹ̀ òwúrọ̀ àbí ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́. Mo fẹ́ràn ti òwúrọ̀. Òwúrọ̀ yẹn dàbí i pé ilẹ̀ ṣẹ́ṣẹ́ ń ṣi ni. So ní tí ìmọ́lẹ̀ yẹn ṣe máa ń ṣe. Ti ìrọ̀lẹ́ yàtọ̀, torí pé ti ìrọ̀lẹ́ yẹn dàbí, iyẹn náà tún wà pa náà. So méjéjì ló da, bọ̀tọ̀ òwúrọ̀ yẹn, nítorí pé gbogbo ibi tí èèyàn wà, gbogbo agbègbè máa ń tutù. Ǹkọ́ tó ní èèyàn fi ń gbádùn ti òwúrọ̀ nìyẹn. Bọ̀tí ìrọ̀lẹ́ náà wà pa ọ. Bọ̀ tó bá ní kín mu ninú awon méjéjì, tòwúrọ̀ ni mo fẹ́ràn jù.